Ẹ káṣàlẹ̀ o. Èyí ni dédé aago bí i aago mẹ́tà ló lù ní àsìkò tí a wà yìí. Ni agbègbè mi, agbègbè mi dakẹ rọrọ ní ọwọ ọsán báyìí ni àṣálẹ́, agbègbè mi máa ń dá. Ni nkan bí àgó méje àbí ago mẹfa sí ago méje ní àwọn ará àdúgbò mí wọn to máa n padà de láti ibiṣẹ́ oníkáràkátà ni àwọn arádúgbò mi. Oníkúlùkù wọ́n, wọ́n ti lọ sí ibi iṣẹ́. Àbí ká sọ pé ibi ọrọ̀ ajé wọn. Láti òwúrọ̀ tó bá ti di àṣálẹ́ tàbí ìyàlẹ́ta, nìkan bí i aago mẹ́fà sí aago méje ni gbogbo wọn máa ń padà dé. Ẹ ṣe un gan ni o.

Ẹ ká sàn o. Mo fẹ́ sàlàyé nípa oúnjẹ ojú ọ̀nà. Bípé ká máa rìnrìn àjò ká wá sọ pé, "Á, oúnjẹ yìí ṣì ń wù mí jẹ." Mi ò fẹ́ràn àti máa ra oúnjẹ lọ́nà. Mo fẹ́ràn láti jẹun nílé wa kó tó pé máa tẹ̀síwájú nínú ìrìnàjò mi tàbí kí n tí mú àwọn oúnjẹ, àwọn ohun ìpápánu. Tí mo bá rò pé ìrìnàjò náà ó lè jìnnà tàbí kó pẹ́ wá ká tó dé ibi tí à ń lọ, màá mú àwọn ohun tí mo bá nílò tàbí tí mo rò pé mo máa nílò, màá mú wọn dání. Mi ò fẹ́ràn àti máa ra oúnjẹ ní àwọn ẹsẹ̀ ọ̀nà nítorí ìmọ́tótó náà ni ká má bá kó ààrùn. Ki ọlọ́run ko ma so wa nígbà gbogbo, aamin.

Ẹ ká san o. Mo fẹ́ fi àkókò yìí sọ fún wa nípa mi díẹ̀ lára ìpa mi. Mo jẹ́ ọmọ lẹ́yìn òkè. Ká sọ wi pé mo jẹ́ ẹni tó máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ìgbà gbogbo. Àwọn òbí mi wọ́n ti gbọ́dọ̀ gbọ́ pé mi ò lọ. Kì í sì ṣe wípé torí pé àwọn òbí mi ò wá gbọ́dọ̀ gbọ́ pé mi ò lọ sí ilé ìjọsìn ni mo fi ń lọ. Mo máa ń lọ tọkàntọkàn ni láti lọ sìn Ọlọ́run Ẹlẹ́dàá mi.

Ẹ kú dédé àsìkò yìí o. Mo fẹ́ fi àsìkò yìí sọ díẹ̀ nípa bí mo ṣe máa ń lo àṣàalẹ́ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí mo bá ní kí n ṣe àlàyé, mi ò sábà ní ọ̀rẹ́ púpọ̀ ní àdúgbò tí mo wà yìí. Ó di ìgbà tí mo bá padà sí ilé ẹ̀kọ́ kí n tó máa rí àwọn ọ̀rẹ́ mi. Mo wà ní ilé àwọn òbí mi báyìí. Àwọn àbúrò mi tí wọ́n bá ti lọ sí ilé ẹ̀kọ́, tí wọ́n bá ti dé padà ní àṣàalẹ́, èmi àti wọ́n ni ajọ máa ń ṣeré papọ̀. Ni àjọ máa ń wà ní ìgbà gbogbo. Ajọ ma ń dá, ká jọ ma takoro. Ọ̀rọ̀ sọ, ẹ ṣeun.